Mo jẹ́ ẹnìkan tí ó nífẹ̀ẹ́ láti máa ṣíká àdéhùn. Fún ìdí èyí, mo máa ń kọ àwọn gbólóhùn àdéhùn mi kalẹ̀ láti lè rántí wọn dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, màá kọ àwọn àdéhùn mi sí inú ìwé. Ní ìgbà mìíràn, màá sọ fún àwọn ènìyàn kí wọ́n rán mi létí àdéhùn tí mo ṣe fún ẹlòmíràn.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n ṣọfitíwì ẹ rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitíwì ẹ mi dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bí àwọn atọ́kùn ṣọfitíwì ẹ mi bí wọ́n bá ti gbé ṣọfitíwì èmi tuntun jáde ni mo máa ń ṣe iṣẹ́ lórí i. Bí yóò ṣe dé ojú ìwọ̀n tí yóò sì wà gẹ́gẹ́ bí eléyìí tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé jáde.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Àìmọye ìgbà ni mo máa ń wo ojú àwòrán mi lójoojúmọ́. Ní ìgbà miiràn tí mo bá wẹ̀ tán, màá wo ojú àwòrán kí n tó jáde síta láti wá-- láti lọ sí iṣẹ́ ọjọ́ mi. Ní ìgbà miiràn tí mo bá ti ibi iṣẹ́ ọjọ́ mi dé, màá tún wo àwòrán. Fún idí eyìí, a máa tó ìgbà mẹ́rin, ìgbà mẹ́ta lójoojúmọ́.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, ìwà mi dára púpọ̀ torí pé kíni mo ní ẹ̀kọ́ bí a ṣe ń jẹun. Nígbà tí mo bá fẹ́ jẹun, màá fọ ọwọ́ mi, bẹ́ẹ̀ ni màá fọ ẹnu mi. Lẹ́yìn eléyìí, màá bí oúnjẹ mi súnmọ́ ara. Síbẹ̀ màá tún ṣe àdúrà kí n tó jẹun láti lè má rí àkóbá lórí oúnjẹ náà àti pé kí oúnjẹ náà má lè gba òdì lọ. Fún idí ẹ̀yìí, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Bí mo bá dẹ̀ ń jẹun mi kì í sọ̀rọ̀ torí pé oúnjẹ máa ń lọ sápa mi ní orí.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámọ́ra nígbà tí o bá ń mu ohun mímu? Kò yẹ kó jẹ́ sé o máa ń lo ọ̀pá ìfámúrá nígbà tí o bá ń mu ohun mímu. Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfámúrá nígbà tí mo bá ń mu ohun mímu. Ọ̀pá ìfámúrá ó jẹ́ ǹkan tí a máa ń fi ń mu àwọn ọtí ẹlẹ́rìndòdò ní inú ìgò láti lè jáde sí wa lẹ́nu dáadáa àti ní ìrọ̀rùn. Ǹkan ìdójú ti ni èèyàn gbé ìgò sí ẹnu fún ìdí èyí, ọ̀pá ìfámúrá a dára púpọ̀ láti lè mú irú ǹkan bẹ́ẹ̀ yẹn ní àwùjọ.

Ìgbà tí mo kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ kẹ́yìn ní oṣù mẹ́ta sẹ́yìn. Láti àríwí pé mi ò lọ sí ibi iṣẹ́ tí mo gba aye láti ṣe ìrìnàjò lọ sí ìlú mìíràn. Ìgbà tí màá fi ti ìlú náà dé, wọ́n ti kọ́ àwọn ọ̀rẹ́ mi àbí àwọn tí a jọ wà ní ẹnu iṣẹ́ ní àwọn ètò ẹ̀kọ́ tuntun tí ó sì bù kátà kí èmi náà mọ̀. Ní ìgbà tí mo dé ni mo kọ́ àwọn nǹkan tí wọ́n ti kọ́ wọn ní ìṣáájú, tí ó jẹ́ ìgbà ìgbà tí mo kẹ́yìn kọ́ nǹkan tuntun.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Àkọ́kọ́ ni pé èmi kì í pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nítorí pé iṣẹ́ ṣíṣe kò pawọ́pọ̀. Àìpawọ́pọ̀ iṣẹ́ kò lè jẹ́ kí a pín owó ni láti ná. Fún ìdí yìí, bí wọ́n bá ní, bí wọ́n bá fẹ́ ìrànlọ́wọ́ mi, màá ṣe é fún wọn. Bo bá ṣe pé ìrànlọ́wọ́ owó ni, màá fún wọn. Ìfunni ni eléyìí tí kì í ṣe pínpín. Báyìí ni mo sì máa ń ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Bí iṣẹ́ bá wá da èmi àti àwọn ọ̀rẹ́ mi pọ̀, ó ti di dandan ká pín owó. A ó pín owó gẹ́gẹ́ bí àdéhùn tí a ní ka tó bẹ̀rẹ̀ ìṣe náà.

Ṣé o mọ̀ bí a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni, aláwòrán yíyà ni mí. Lati kékeré mi ni mo ti mọ bí ènìyàn ṣe ń ya àwòrán. Oríṣiríṣi ère ni mo ti yà, bẹ́ẹ̀ ni oríṣiríṣi nǹkan yàtọ̀ sí ère náà ni mo ti yà. Mo lè ya ènìyàn, mo lè ya ẹranko, nǹkan ẹyọ kan tí mi ò lè ya ni wèrè.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Ẹ máàrún ni mo máa ń lọ sí ilé ìjọsìn ní ojoojúmọ́. Gẹ́gẹ́ bí ẹ̀sìn Mùsùlùmí, eléyìí tí mò ń sìn, mo máa ń lọ sí ilé ìjọsìn láti lọ kírun fún Ọlọ́run ọba Elédùmarè tó dá gbogbo wa sí ayé. Wọ́n máa ń lọ sí ilé ìjọsìn dáadáa.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àlọ́ yìí a máa ṣẹlẹ̀ ní alẹ́. Bo bá di alẹ́ ní abẹ́ òṣùpá, Yorùbá ó kúndùn kí wọ́n kó àwọn ọmọ wọn síta kí wọ́n sì máa pa àlọ́. Orisíriṣi àlọ́ ni ó wà. A ní àlọ́ àpamọ̀, a sì ní àlọ́ àpagbè. Ọ̀pọ̀lọpọ̀ àlọ́ àpagbè ò ní ọ mọ pani ní ẹ̀rín bí i àwọn àlọ́ tó ní ṣe pẹ̀lú Ìjàpá tàbí àwọn àlọ́ tó ní ṣe pẹ̀lú àwọn ẹranko. Páápàá, àlọ́ Ìjàpá a mọ̀ mọ́ pani ní ẹ̀rín púpọ̀ látàrí àwọn ìṣísí Ìjàpá nínú àwọn àlọ́ náà.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Dáadáa. Mo ní àwọn tí mò ń tún ń tà fún àwọn ọmọnìyàn kí òtútù má lè pa wọ́n. Nítorí pé ìgbà méjì sí mẹ́ta ni ìgbà ilẹ̀ Yorùbá. Ìgbà òjò, ìgbà oyé àti ìgbà ooru. Ní ìgbà òjò, ọ̀pọlọ̀pọ̀ ènìyàn ni yóò wọ aṣọ òtútù torí wípé kíni òtútù á pọ̀ ní ìgbà yẹn. Ní ìgbà ẹ̀rùn, kò sí àwọn ènìyàn á wọ aṣọ òtútù. Ní ìgbà oyé lásìkò ẹ̀rùn. Ní ìgbà ooru nìkan ni àwọn ènìyàn kì í wọ aṣọ òtútù. Fún ìdí èyí, èmi náà jẹ́ ẹnìkan tó ní aṣọ òtútù.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́. Ní ìgbà tí a bá fẹ́ kọ́ àwọn ọmọ ní ìwé. Ní ìgbà mìíràn, a kó àwọn ọmọ náà sí ìta. A fi àwọn nǹkan tó wà ní àyíká tó yẹ kí wọ́n mọ̀, a fi mo wọ́n. Ní ìgbà mìíràn sì níyìí, a máa ń lọ ṣe àyẹ̀wò sí àwọn ọgbà ẹranko tàbí àwọn ibi ìbíye, ibi tí wọ́n ò dé rí láti lọ mọ bí ibẹ̀ ṣe rí kí wọ́n, kó lè lékun lakaye won.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ ni, aláré ni mí, màá sì máa ń sá eré dáadáa. Mo máa ń sá eré dáadáa. Ní ìgbà tí mo wà ní ilé ìwé ìbẹ̀rẹ̀, mo máa ń sá eré. Ní ìgbà tí mo wà ní ilé ìwé girama, mo máa ń sá eré. Ní ìgbà tí mo tún wà ní ilé ìwé nílá pátápátá, tí a lè pè ní ilé ìwé tó ga jù lọ, mo máa ń sá eré ní ibi bẹ̀ náà. Sáré sáré ni mí, mo sì nífẹ̀ẹ́ láti máa sá eré.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ ni, ènìyàn tó ní ètò ni Ọlọ́run dá mi. Mo sì máa ń ṣe ètò ǹkan púpọ̀. Gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo yàn láàyò, iṣẹ́ olùkọ́ ni. Ó ti di dandan fún mi láti ṣe ètò lórí ohun tí mo fẹ́ kọ́ àwọn ọmọ nínú ilé ìwé láti lè yí wọn yege yege. Fún ìdí èyí, mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan púpọ̀

Kí ni o máa ń se nígbà tí òjò bá rọ̀? Ohun tí mo nífẹsí jù láti máa se nígbà tí òjò bá rọ̀ ni bí kí n pọn omi. Máa fọ́ ike gẹ́gẹ́ bí àṣà ilẹ̀ wa. M bá fọ́ ike náà tán, màá kó àwọn ike náà sí òjò kí òjò lè rọ̀ si láti lè pọn omi wọ inú ilé fún lílò.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? A íbéèrè yìí wù mí púpọ̀. Lílo fóònù mi lójoojúmọ́ kò ní iye ìgbà, ṣùgbọ́n a lè sọ wípé ìgbà mẹ́ẹ̀dógún ni mo lè lo fóònù mi lójoojúmọ́. Ní àárọ̀, màá lo fóònù mi láti yẹ ǹkan wò lórí íńtánẹ́ẹ̀tì. Ní ọ̀sán, màá lo fóònù mi láti ka ìwé. Ní àṣálẹ́, màá lo fóònù mi láti bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ lórí àwọn ayélujára tí ó wà ní orí fóònù mi.

Ṣé o máa ń pa owó pamọ́ bẹ́ẹ̀ ni? Ènìyàn tó ní àjẹsẹ́kù ni mí. Yíì fún mi ní ààyè láti pa owó pamọ́. Bí mo bá gba owó oṣù mi ní ẹnu ìṣẹ́, màá fi díẹ̀ jẹun, màá sì fi díẹ̀ tókù máa mu pamọ́ fún lílò lọ́jọ́ iwájú. Mi kì í ṣe alánà tán, mo máa ń fi owó pamọ́ dáadáa.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Ó ti ṣe díẹ̀ tí mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù. Bí mo bá ní kí n wò bóyá bí ọ̀sẹ̀ mẹ́fà sẹ́yìn. Ní ìgbà tí mo ṣe ìrìn àjò lọ sí ibi iṣẹ́. Ní ìgbà tí mò ń bọ̀, mo rí ọkọ̀ akẹ́rù tó kó ẹrù mo sì bẹ̀ ẹ́ pé kó rán mi ní ọwọ́ dé ilé. Ọlọ́kọ̀ yìí sì gbemi nílé tó ṣe wí pé èmi nìkan ni mo kẹ́yìn gun ọkọ̀ náà ní bí ọ̀sẹ̀ mẹ́fà sẹ́yìn ni mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù.

Ṣé o fẹ́ràn jókòó nílé fèrèsé nínú ọkọ̀ òfurufú? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ sì kọ́. Nítorí wípé kíni mi mi ò gun ọkọ̀ òfurufú rí, débi tí màá ní wípé mi fẹ́ràn sí ní jókòó níbi fèrèsé. Ṣùgbọ́n bí mo bá gun ọkọ òfurufú ní ọjọ́ kan, a wù mí kí n jókòó sí ibi fèrèsé ọkọ̀ òfurufú.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí olùkọ́ni ilé ìwé gíga, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ dáadáa. Ni ìgbà mìíràn, màá pa àwọn fáìlì mi mọ́ ní ibi iṣẹ́, màá sì kúrò. Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́?

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Ibi orin a máa jẹ́ bí oṣù kan sẹ́yìn ni mo kẹ́yìn lọ sí ibi orin níbi tí wọ́n ti ń ṣe àjọ̀dún eré. Ni ọjọ́ náà, mo ń bọ̀ láti ibi iṣẹ́ ni mo yà, tí mo sì gbọ́ díẹ̀ nínú àwọn orin tí ẹni náà ń kọ kí n tó kúrò. Bí oṣù kan sẹ́yìn ni ìgbà náà.

Ṣé orí máa ń fọ́? Bẹ́ẹ̀ni, ní ìgbà mìíràn orí a máa fọ́ mi, ní ìgbà mìíràn orí ò kí fọ́ mi. Ohun tó máa ń fa orí fífọ́ mi ni wàhálà. Bí mo bá ṣe iṣẹ́ nínú oòrùn àbí mo sáré nínú oòrùn, eléyìí a máa fa orí fífọ́. Bí mo báà ṣubú jan orí mọ́ lẹ̀ a máa fa orí fí fọ́ bí ó bá fẹ́ rẹ̀ mí àbí mo ní kàtá ní ìgbà mìíràn, a máa fa orí fífọ́.

Ṣé o fẹ́ràn láti wà ní òru? Rárá, mi ò fẹ́ràn òru bó ti le wù kó mọ̀. Òru kì í ṣe ǹkan tó dára. Àsìkò òru jẹ́ àsìkò tí ó ṣe wípé gbogbo ènìyàn ni ó máa ń bọ́ àsọ̀ kalẹ̀ láti gba atẹ́gùn eléyìí tí ó tutù sí yàrá. Àsìkò òru máa ń gbóná. Àsìkò òru a máa fúnni ní àìsimi. Fún ìdí èyí, mi ò fẹ́ràn òru rárá raara, bó ti lẹ̀wù kó mọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe déédé tàbí pàdé àfojúsùn títa mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí mo bá fẹ́ ta ọjà eléyìí tí mo ti sọ ní ìsaju gẹ́gẹ́ bí ẹni tó ń ta ọ̀gẹ̀dẹ̀, màá máa fojú wo iye tí mo fẹ́ tà ní ọjà. Bí mo bá si dé ọjà, màá kiri àwọn nǹkan wọ̀nyí láti tà fún àwọn oníbàárà mi.

Àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi ni yíyan, ó pé oríṣi mẹ́ta. Bí mo bá fẹ́ yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi, àkọ́kọ́ ni wípé irú iṣẹ́ tí mo bá fẹ́ ṣe ni ó máa júwe irú alábàáṣiṣẹ́pọ̀ mi. Ni ìgbà mìíràn, màá máa yan ọmọ kékeré gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ lórí iṣẹ́ tó rọrùn tí mo fẹ́ ṣe tí ó sì ní dì olùrànlọ́wọ́. Ni ìgbà mìíràn, màá máa yan àwọn tó dàgbà jù mí lọ lẹ́nu iṣẹ́. Látàrí wípé mo nídìí ọgbọ́n àti òye kún nǹkan tí wọ́n ń ṣe láti ọ̀dọ̀ wọn.

Aṣa wo ni ẹbí rẹ máa ń ṣe? Aṣa tí ẹbí mi máa ń ṣe pọ̀ púpọ̀ ní oríṣiríṣi ọ̀nà. Aṣa t'asọ wíwọ̀, ó kún fún ká wọ aṣọ eleyi tó bo gbogbo ara, tí ó fi ara sílẹ̀. Aṣa, tọrọ sísọ, ó n ní pé ká sọ ọ̀rọ̀ tó mu ọgbọ́n dání, tí kò sí àbùkù ní inú rẹ̀ fún ọmọlàkejì. Ọ̀rọ̀ tóotọ̀ láì parọ́. Aṣa tó ń jẹ, ó ní ká jẹ oúnjẹ tó mọ́, tó dára. A i dẹ̀ jẹun ní ìta, a máa ń se oúnjẹ ní inú ilé ni. Aṣa tí ìwà wúwù, ó ní ká wu ìwà tó dára, ká wu ìwà tó dára láì parọ́, ká jẹ́ olóòótọ́ láwùjọ. Eléyìí ni àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ilé iṣẹ́ mi ìbáṣepọ̀ gidi ni, ìbáṣepọ̀ tó dára ni, ìbáṣepọ̀ tó ṣe é fi yangàn ni. Nítorí wípé àì kí ja, bẹ́ẹ̀ ni àì kí bínú síra wa. A níìfẹ̀ láti máa ṣe àlàyé èyíkéyìí ohun kan tí ò bá yẹ ara wa. Àwọn ǹkan wọ̀nyí kò jẹ́ kí ìjà wà láàárín èmi àti olórí ilé iṣẹ́ mi.

Ìdá ọkọ̀ dúró ní ìdojúkojú, ó pín sí ọ̀nà méjì. Elé tò ṣe wípé ní ọ̀nà àkọ́kọ́, mo mọ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Fún àpẹẹrẹ, bí ènìyàn bá ń ṣe ìrìnàjò lọ sí ìlú mìíràn tí ó fẹ́ dá ọkọ̀ dúró, á dúró síwájú ọkọ̀, á sì na ọwọ́ síwájú, á ní pé kí ọkọ̀ náà kó dúró pẹ̀lú ọ̀rọ̀ ẹnu àti ìfihàn ọwọ́. Ní ìdà kejì, ènìyàn á mú ọkọ̀, á fi ọwọ́, á fi dá ọkọ̀ tó ń bọ̀ díẹ̀díẹ̀ dúró. Eléèkejì yìí ni mi ò le ṣe, bọ̀ tà lákọ̀kọ́, òun ni mo máa ń ṣe. Fún ìdí èyí, mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú.

Mo jẹ́ ẹnìkan tí kò yí fẹ́ ṣìnà. Fún ìdí èyí, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Ní ìgbà mìíràn, màá ma bèèrè lọ́wọ́ ọmọdé, ní ìgbà mìíràn, màá tún máa bèèrè ní ọwọ́ àgbàlagbà. Ìdí ni wípé mi ò fẹ́ ṣìnà. Fún ìdí èyí, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn dáadáa.

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn mi pọ̀ púpọ̀. Àwọn ọ̀nà tí mo ṣì fi máa ń gbádùn, ó jẹ́ àwọn ọ̀nà tí ó pọ̀ púpọ̀. Lápẹ́rẹ, mo máa ń gbádùn látara ìkọ́ni ní ìwé tàbí ohun tí èèyàn ò mọ̀ tí mo mọ̀. Elẹ́ẹ̀kejì, mo máa ń gbádùn láti ara ìṣe àánú fún ọmọlà, ọmọ ènìyàn gẹ́gẹ́ bíi ìfúnni ní owó. Elẹ́ẹ̀kẹta, óun ní ìsinmi. Mo máa ń gbádùn láti sinmi púpọ̀ lẹ́yìn ọ̀pọ̀ ìgbà tí mo bá ṣe iṣẹ́ tán. Elẹ́ẹ̀kẹta, ẹbí elẹ́ẹ̀kárùn oun ni ìgbádùn lórí oúnjẹ. Mo nífẹ̀ẹ́ láti máa jẹ oúnjẹ aládùn. Fún ìdí èyí, àwọn ìgbádùn mi nìyẹn.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tí ó máa ń jẹ oúnjẹ tó ní èrò fún ìlera dáadáa. Fún àpẹẹrẹ, mo nífẹ̀ẹ́ láti máa jẹ oúnjẹ ẹ̀wà, ẹja, fùfú, ẹ̀bà àti àmàlà pẹ̀lú iyán. Bẹ́ẹ̀ sì ni mo nífẹ̀ẹ́ láti máa fi epo sí oúnjẹ dáadáa pẹ̀lú àlùbọ́sà àti àwọn ǹkan bíi atalẹ̀ àti gálìkì eléyìí tí à ń pè ní àlùbọ́sà ayù. Fún ìdí èyí, mo nífẹ̀ẹ́ láti máa jẹ oúnjẹ tó lérò fún ìlera dáadáa.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ni ẹgbẹ́ eré ìdárayá àgbá bọ́ọ̀lù. Ilé tí àmọ̀ sí Arsenal ní ìlú òkè òkun. Nítorí wípé wọ́n mọ bọ́ọ̀lù gbá púpọ̀ wọn a sì máa gba ilé tí ó dùn mọ́ mi ní inú. Mo sì ti nífẹ̀ẹ́ ẹgbẹ́ yìí láti ọjọ́ tí ó ti pẹ́. Ẹgbẹ́ àgbá bọ́ọ̀lù ni mo nífẹ̀ẹ́ sí jù.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún dáadáa. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá bá mi ṣe iṣẹ́ tó tẹ́ mi lọ́rùn, tí inú mi dùn lénu lórí, màá pè wọ́n, màá sì fi kún owó tí a jọ ṣe àdéhùn. Ṣùgbọ́n tí wọn ò bá ṣe iṣẹ́ tẹ́ mi lọ́rùn, lèdí owó tí a jọ ṣe àdéhùn ni màá fún wọn. Ní ìgbà mìíràn, ó lè jẹ́ bí ẹgbẹ̀rún kan ni màá fi kún. Fún ìdí èyí, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún.

Ìgbà mélòó ni o máa n ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Ìgbà márùn-ún ni mo máa ní ìpàdé ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Ní àkọ́kọ́, mo máa ní ìpàdé ní mọ́sálásí. Ní èkejì, mo máa ní ìpàdé lẹ́nu iṣẹ́ ìkọ́ni ní Ẹ̀kọ́. Ní ẹ́kẹta, mo máa ní ìpàdé ní inú àdúgbò. Ní ẹ́kẹrin, mo máa ní ìpàdé ní ibi iṣẹ́ tí a ń ṣe, niṣẹ́ kọ́lékọ́lé. Ní ẹ́kàárún, mo máa ní ìpàdé ní inú ẹbí. Ìpàdé mi máa ń jẹ́ ẹ̀ẹ̀marùn lọ́sọ̀ọ̀sẹ̀.

Ṣé o máa ń kọ orin kalẹ̀? Bẹ́ẹ̀ ni, mo jẹ́ ẹnìkan tí orí ẹ pé tó ní làkái gàn. Fún ìdí èyí, mo tún jẹ́ ẹnìkan tí ó ní ìmọ̀ lórí bí a ṣe ń kọ orin. Mo sì máa ń kọ orin náà kalẹ̀ fún dídùn inu ti tèmi gan gan. Mo máa ń kọ orin ka le.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi pín sóríṣírisíi. Àkọ́kọ́ ni wípé ibi iṣẹ́ mi jìn púpọ̀, ìdojúkọ ni. Eléèkejì ni wípé àwọn ọmọ tí mò ń kọ́ ní ìgbà mìíràn wọn kì í gbọ́rọ̀, ìdojúkọ ni. Ẹlẹẹkẹta ni ka mọ sán owó oṣù lárírè, idójúkọ́ ní àwọn ìdojúkọ wọ̀nyí ni à ń kojú níbi iṣẹ́.

Ṣé o mọ bí a ti ń tún àwọn ǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mo ní ọpọlọ àti tun ǹkan ṣe gẹ́gẹ́ bí olùmójútó ilé ẹkọ àti ènìyàn tó wà ní ilé ẹkọ. Mo sì tún máa ń tún àwọn ǹkan bí ẹ̀rọ ìdákoo mi, màá máa tún ṣe. Àwọn nǹkan bí ẹ̀rọ ìlọta, màá máa tún ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójojúmọ́? Ìgbà méjì ni mo máa ń fọ eyín lójojúmọ́ tàbí ká ní wípé ìgbà márùn ún sí méje. Nítorí pé gẹ́gẹ́ bí Mùsùlùmí, lẹ́yìn ìgbà tí a bá fọnu tán ní àárọ̀ iyi oun ẹyìn, a tún máa ń kírun tí a fọnu. Ẹ̀márun la máa ń kírun ní ojúmọ́. Fún ìdí èyí, gbogbo ẹ̀máràrún yìí náà ni a fọ ẹnu.

Se o fẹ́ràn coffee tàbí tea? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn tea dáadáa ṣùgbọ́n coffee mi kì í mu coffee ní tèmi. Tea ni mo nífẹ̀ẹ́ sí, eléyìí tí a fi mílìkì sí pẹ̀lú ṣúgà kékeré ni mo fẹ́ràn. Ajaja ní àsìkò òtútù.

Ṣé o fẹ́ràn ìrìn òkè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti rìn ní òkè nítorí pé kíni mo nífẹ̀ẹ́ sí eré ìdárayá, mo sì nífẹ̀ẹ́ sí àmójútó ara. Lara àwọn ọ̀nà àmójútó ara, òhun ni ìrìn rìn rin wà. Eléyìí tí ó fún wa ní okun tí ò ni jẹ́ kí àárẹ̀ kó sọdọ̀ sí ara wa. Fún ìdí èyí, mo fẹ́ràn ìrìn òkè,

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò ní orí tẹlifísàn dúdú àti funfun àti tẹlifí, àti tẹlifísàn oríṣiríṣi àwọ̀. Ni ojoojúmọ́ ni mo máa ń wo ètò bíi bọ́ọ̀lù, bíi ìròyìn ohun tó ṣẹlẹ̀ ní orílẹ̀ èdè mi. Mo jẹ́ ẹnìkan tí ó máa ń wo àwọn ètò lórí tẹlifísàn dáadáa.

Ṣé o ti lọ sí àgọ̀ rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí àgọ̀ rí dáadáa. Èmi pẹ̀lú àwọn òbí mi àti àwọn kọ̀ọ̀kan nínú ọ̀rẹ́ mi la jọ lọ sí àgọ̀ ní ọjọ́ tí mo lọ sí ibẹ̀ pẹ̀lú bàbá mi. Làjọlọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan, mo máa ń lọ lẹ́ẹ̀mejì ní ọ̀sẹ̀

Irú etí ìgbọ́ wo ni o máa ń lò? Mo jẹ́ enikan tí kò kí n lo etí ìgbọ́ kankan nítorí wípé ó lè fa dídi níní etí. Látàrí wípé àwọn ohun ńlá ńlá tó máa ń jáde ní etí ìgbọ́, àwọn ẹ̀rọ etí ìgbọ́ ó le ó sì ní agbára. Fún ìdí èyí, mí kì í, mí kì í lo etí ìgbọ́ kankan.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tí ó máa ń sùn ní ọ̀sán, ajaja, ní ọjọ́ ẹtì àti ọjọ́ ìṣẹ́gun. Mo jẹ́ ẹnìkan tí ó máa ń sùn ní àwọn ọjọ́ yìí látàrí wípé iṣẹ́ mi kò n kin pọ̀ ní ọjọ́ méjèèjì yìí, màá sì máa sùn ní ọ̀sán ní ọjọ́ náà.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ sí ìràwọ̀ púpọ̀. Àjàjà ni àsálẹ́. Bí ó bá ti di alẹ́, àwọn ìràwọ̀ tó wà ní ojú ọ̀run a máa wù mí wò. Màá sì pe àwọn ènìyàn mi láti jẹ ká jọ wò ìràwọ̀ eléyìí tí ó tóbi jù lọ ní ojú ọ̀run.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Ìdènà ọkọ̀ ó pín sí méjì. Àkọ́kọ́ ni bí ènìyàn bá ń lọ ní ojú ọ̀nà tí ọkọ̀ dúró tó di ní ọ̀nà, eléyìí rọrùn púpọ̀. A á kọjá lẹ́gbẹ ọkọ̀ náà tàbí ká wá ààyè mìíràn fúnra wa. A ti ṣe, a ti ṣe àṣeyọrí lórí ìdènà ọkọ̀ náà nìyẹn. Ìdènà ẹlẹ́ẹ̀kejì lórí ọkọ̀, ọ̀un ní bí ènìyàn bá wà tí ó ń gun ọkọ̀ lọ tí ọkọ̀ náà sì takú. Fún ìdí èyí, a á pe àwọn tó ní mọ̀ nípa tuntun sí ọkọ̀ náà láti tun ṣe. Ó jẹ́ ọ̀nà méjì tí mo fi máa ń kojú ìdènà ọkọ̀.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de ǹkan? Ohun tí mo máa ń ṣe ni wípé màá máa ṣe àwọn ǹkan tó tọ́ àti ǹkan tó yẹ lọ kí ǹkan tí mò ń dúró de kó tó dé. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo lè jókòó kí ń máa sinmi kí ǹkan tí mò ń dúró de kó tó dé. Ní ìgbà míràn sì yíì, màá máa ṣe iṣẹ́ tí ó tọ́ àti iṣẹ́ tó yẹ lọ kí ǹkan tí mò ń dúró de kó tó dé.

Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi ó jẹ́ ìbáṣepọ̀ dáadáa. Bí wọ́n bá ní ìfẹ́ ìrànlọ́wọ́ mi, màá ma ṣe é fún wọn. Bí èmi náà bá ní ìfẹ́ ìrànlọ́wọ́ wọn, wọ́n máa ń ṣe é fún mi. Àìkí ìjà, bẹ́ẹ̀ ni àìkí bínú sí ara wa, a sì máa ń dunnú láti bá ara wa ṣepọ̀ dáadáa.

Ṣé WiFi rẹ yára tó? Bẹ́ẹ̀ni, WiFi mi yára dáadáa. Ni ìgbà mìíràn gan, bí àṣá ni yiyára WiFi mi ṣe rí. Àwọn ènìyàn, ọ̀rẹ́, ẹbí, ará, wọ́n a máa mú fóònù wọn, wọ́n a sì lò ó pẹ̀lú WiFi mi. Látarí wípé WiFi mi yára dáadáa.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ enikan tí a máa ń ṣe ìpè fídíò dáadáa nítorí pé fóònù mi ó fi àyè gba àwọn ìpè náà. Mo sì ní àwọn ọ̀rẹ́ tí wọ́n nífẹ̀ẹ́ sí kí wọ́n máa wò mí ní oríi fídíò látàríi wipé ó ti pẹ́ tí wọ́n ti rí mi mọ́. Fún ìdí èyí, mo máa ń ṣe ìpè fídíò dáadáa.

Ṣé o máa ń mu kọfí ní ibi iṣẹ́? Rárá, mi kì í mu coffee ní ibi iṣẹ́. Látàrí wípé kọfí kò sí ẹni tí ó ń tà ní ibi iṣẹ́ mi àti wípé ibi iṣẹ́ mi jìnnà sí ìgboro dáadáa. Fún ìdí èyí, mi kì í mu kọfí ní ibi iṣẹ́.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kó pọ̀ lára rẹ̀ ni ìmọ̀ bí wọ́n ṣe máa ń gun ọkọ̀ òfurufú. Bẹ́ẹ̀ ni mo fẹ́ mọ̀ bí wọ́n ṣe máa ń gun ọkọ̀ bí mo bá ti ra ọkọ̀ tuntun. Bẹ́ẹ̀ ni mo tún fẹ́ mọ̀ bí wọ́n ṣe máa ń tẹ àwọn ẹ̀rọ ayára bí àṣá, ìgbàlódé dáadáa.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹẹni, mo jẹ́ ènìyàn tí ó máa ń tètè ń jí ní òwúrọ̀. Mo a máa jí ní kùtùkùtù púpọ̀. Látàrí wípé Mùsùlùmí ni mí, màá sì kírun ní òwúrọ̀ kùtùkùtù. Fún ìdí èyí, mo máa ń jí ní òwúrọ̀ kùtùkùtù bí i aago mẹ́fà, méje, márùn-ún nígbà mìíràn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni màá ti jí ní bí i aago márùn-ún tí ń ṣe òwúrọ̀ kùtùkùtù.

Kí ni ó máa ń fún ọ ní ìtara níbi iṣẹ́? Òǹkàn tí ó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ pọ̀. Àkọ́kọ́ ni ṣíṣe iṣẹ́ dáadáa. Bí àwọn ènìyàn bá ṣe iṣẹ́ tí wọ́n ò ṣe dáadáa, ó máa ń ta mí ní ara látari wí pé wọ́n á gba owó oṣù wọn tí wọ́n ò sì ṣe iṣẹ́ bó ṣe yẹ kí wọ́n ṣe. Ẹlẹ́ẹ̀kejì ohun tí ó máa ń fún mi ní ìtara ni bí ènìyàn bá ṣe iṣẹ́ tí kò sì ní agbára àti ṣe irú iṣẹ́ náà, a máa ta mí lára látara àánú. Màá sì ran irú ẹni bẹ́ẹ̀ ní ọwọ́

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Ìfúnni ní ẹ̀jẹ̀, ó jẹ́ ǹkan pàtàkì fún ẹni ti ó bá ń tọ́jú aláàárẹ̀ tàbí wà pẹ̀lú aláàárẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn a sì máa lọ sí ilé ìwòsàn láti fún àwọn ènìyàn ní ẹ̀jẹ̀. Fún ìdí èyí, èmi náà ti fún yan ní ẹjẹ kékeré rí ṣùgbọ́n kò pò.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi jẹ́ ètò tó dára tó sì ní ìtumọ̀ púpọ̀ nítorí wípé mo ń rí àwọn àǹfààní gidi tó yẹ kí n rí ní ara ètò ìdárayá náà. Lára re ni, àgbéga ètò alaafia ara mí. Fún ìdí èyí, ètò ìdárayá mi ó dára púpọ̀.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Ọ̀nà tí mo máa ń gbà kojú àsìkò ìparí iṣẹ́ jẹ́ ọ̀nà tí ó rọrùn tí ó sì dára púpọ̀. Mo jẹ́ ẹnìkan tí ó máa ń fẹ́ parí iṣẹ́ pẹ̀lú ìrọ̀rùn. Fún ìdí èyí, mi sì fẹ́ parí iṣẹ́, mi fẹ́ parí iṣẹ́ láìṣe wípé mo dunú parí ẹ̀. Látàrí bẹ́ẹ̀, mi tún fẹ́ parí iṣẹ́ mi pẹ̀lú ìròjú. Mo máa ń parí iṣẹ́ mi pẹ̀lú ìdùnnú ni, mo sì máa ń yára parí iṣẹ́. Inú mi máa ń dùn púpọ̀ bí mo bá ti fẹ parí iṣẹ́.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Rárá o, ìrora bóo. Mi ò ṣe ẹni tí ó ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn. Mo jẹ́ ẹni tí ó ṣe wípé pẹ̀lẹ́pẹ̀lẹ́, tìdùnú àti àlàáfíà ni mo máa ń fi bá àwọn ènìyàn mi sọ̀rọ̀. Ọlọ́run sì fi rọ mí lọ́rùn. Fún ìdí èyí, mi ò kí ṣe ẹni tí ó ní ìrora nígbà tí ó bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Rárá, ẹni tí ó máa ń jẹ ẹran ni mí. Kò sì sí oríṣi ẹran tí mi kì í jẹ. Àyà fi ẹlẹ́dẹ̀. Gẹ́gẹ́ bí Mùsùlùmí, mi kì í jẹ ẹlẹ́dẹ̀. Ṣùgbọ́n màá máa jẹ ẹran ìgbẹ́, màá sì máa jẹ ẹran àgùntàn àti ẹran màlúù pẹ̀lú ẹran adìẹ.

Ìgbà mélòó ni o máa ń fọwọ́ lójoojúmọ́? Ìgbà tí mo máa ń fọwọ́, ó jẹ́ ìgbà mẹ́wàá. Látàrí ìdí ni pé ní àárọ̀ kí n tó jẹun máa fọwọ́, ní ọ̀sán kí n tó jẹun màá fọwọ́, ní ìrọ̀lẹ́ àti alẹ́ màá fọwọ́. Lẹ́yìn eléyìí gẹ́gẹ́ bí Mùsùlùmí, màá kírun ní ẹ̀ márùn-ún ní ojúmọ́. Eléyìí tó fi àyè gbá kí n salùwàlá, kí n fọwọ́ mi.

Ṣé o ti bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí bẹ́ẹ̀ni, mo ti bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Kódà ní ẹnu ijọ́ mẹ́ta di ẹ sì ẹyin, mo bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní orí pápá, látari wípé ó fi ààyè gba sísá eré tó pani lérìn, látari ọ̀pọ̀lọpọ̀ ègé àti ìdárayá tó ṣe pé kíni o, ó ma mú inú àwọn ará àdúgbò dùn.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ asíná rẹ? Òna tí mo fi máa ń rántí àwọn ọ̀rọ̀ asíná mi ni wípé, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń kọ wọ́n sí ilẹ̀. Léleyì èyí tó se wípé mo lè kọ sí inú ìwé. Ni ìgbà mìíràn, mo lè kọ sí orí fóònù mi tí yó sì máa ń mú kó rọrùn fún mi láti rántí.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Ni àwọn ìgbà mìíràn, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán mi pẹ̀lú àwọn oníbàárà mi. Ni ìgbà mìíràn sì níyì, mi kì í jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, màá ti jẹun tán káwọn oníbàárà mi kó tó dé. But nígbà tí àwọn oníbàárà mi bá wà ní ọ̀dọ̀ mi, màá máa pè wọ́n pé kí wọ́n wá jẹun pẹ̀lú mi, tí ọ̀pọ̀lọpọ̀ á sì ní wí pé àwọn ti jẹun, pé mo ṣé.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá, éléyì tí ó wà ní ẹ̀gbẹ́ ilé mi. Fún ìdí ẹ̀yìí, bóyá ni gbogbo ìgbà tí mo bá ti lọ sí ibi ilé ìdárayá náà ní mo ní àǹfààní àti ṣeré ìdárayá ní ibi bẹ̀. Lélèèyi tí ó ṣe wípé wón ò ní bìkítà pé kí n má ṣe re pẹ̀lú àwọn. Fún ìdí èyí, mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Rárá, mi kì í fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud. Ọ̀pọ̀lọpọ̀ ibi tí mo máa ń fi àwọn fáìlì mi sí ni inú ilé tàbí ibi ìdókòwò mi tí ń ṣe ṣọ́ọ̀bù mi, ìsọ̀ mi, ibẹ̀ ni mo máa ń fi àwọn fáìlì mi sí.

Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Oríṣiríṣi àwọn ojú òpó ayélujára ni mo wà. Eléyi tí osì lọ síbi mẹ́ta. Àkọ́kọ́ ni ojú òpó ayélujára Twitter, ẹlẹ́ẹ̀kejì ni ojú òpó ayélujára Facebook, ẹlẹ́ẹ̀kẹta ni ojú òpó ayélujára WhatsApp.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ounjẹ́ ọ̀sán mi ò gba ìgbà tó pọ̀, bí kò ì kí ṣe bíi ìgbà mẹ́ta tàbí méjì. Ní ìgbà mìíràn, ìgbà yìí lè ní àwọn àlàfo bíi wákàtí méjì síra wọn kí n tó jẹ oúnjẹ ọ̀sán lẹ́ẹ̀meji.

Ajọdun wo ni o fẹran ju? Ajọdun ti mo fẹran ju ni ajọdun iléyá, nitori wípé ọpọlọpọ ẹbí, ará, ojúlùmọ̀ ni wọn máa dé láti rínrin àjò wá ṣe ọdún ní ilé. Kò sáṣá ni ẹ̀dá ti ó ni wà ní ilé nígbà ọdún iléyá. Ìdí nìyí ti ó fi ṣe pé ajọdun ti mo fẹran jù ni ọdún iléyá.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Àwọn irò tuntun máa ń wá láti inú ọpọlọ mi látàrí wípé mo jẹ́ ẹnìkan tó nífẹ̀ẹ́ iṣẹ́ ìwádìí. Fún ìdí èyí, kò í kí sú mi, kò í kí rẹ̀ mí láti ronú nipa àwọn èrò tuntun láti inú ọpọlọ mi.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Bẹ́ẹ̀ ni, mo máa ń gbé àpò ẹ̀yìn ní oko. Eléyí tó ṣe wípé a ní igi ọ̀pẹ tí ó pọ̀ ní oko titi wa. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó bá sì fẹ́ ra ẹyìn ni ó máa ń wá sí ọ̀dọ̀ wa fún dídi ẹyìn. Ìdí nìyí tí mo fi máa ń gbé àpò ẹyìn.

Nǹkan rírà mi, a máa ń jẹ ọjà, ní ìgbà mìíràn a sì máa ń jẹ ní ilé. Àwọn ibi bíbá yìí ni mo ti máa ń ra nǹkan. Mi kì í ra nǹkan níbi tí ó dọ̀tí, mo sì máa ń ra nǹkan níbi tí ó mọ́. Ọ̀pọ̀ ìgbà máa ma ra nǹkan ní ọ̀dọ̀ ìyàwó mi, látàrí wípé ohun tí màá rà ní ọjà náà ni òun náà ń ta.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù ni yàrá ilé ìdáná àti yàrá tí mo ti máa ń sùn. Yàrá ilé ìdáná jẹ́ ibi tí a ti máa ń ṣe oúnjẹ, bí ẹbí bá sì ti ń pa mí àgbà ilé yàrá ìdáná lọ, kò sí kí ń má bá nǹkan kan tí màá jẹ níbi bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni yàrá ibùsùn mi náà, mo nífẹ̀ẹ́ sí i púpọ̀ látàrí wípé mo máa ń sùn sí ibi bẹ́ẹ̀, ibẹ̀ ni mo ti máa ń sinmi.

Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ímélì rẹ̀? Mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi ní òrékóòrè, ní bí i ìgbà mẹ́wàá nínú ọjọ́, látàrí wípé àwọn ìrètí mi pọ̀ ní orí ímélì náà. Fún ìdí èyí, mo máa ń ṣe àyẹ̀wò rẹ̀ dáadáa.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Nígbà tí mo bá wà ní inú ìlà, àti rí àkókò lò ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, nítorí wípé kí ni iṣẹ́ mi inú ìlú ìlà náà ni ó wà. Fún ìdí èyí, mo ní ago lọ́wọ́ tí mo fi ń wo bí iṣẹ́ mi ṣe ń lọ àti bí àsìkò mi ṣe gba, bí iṣẹ́ mi ṣe gba àsìkò mi sí.

Oṣù tí a bí mi ni oṣù kọkànlá. Eléyìí tó ṣì ṣe wípé lọ́dọọdún ni oṣù yíì náà máa ń wáyé. Oṣù yìí ń lọ kányìn sí oṣù kejìlá, ṣùgbọ́n oṣù tí a bí mi tí ò ní àríyànjiyàn nínú ni oṣù kọkànlá.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé rẹ? Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n díẹ̀ ní ilé mi. Eléyìí tó sì ṣe wípé mo fẹ́ ra ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ọlọ́gbọ́n kún, ṣùgbọ́n owó ni kò tíì sí. Bí mo bá ti rí owó, màá ra ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ọlọ́gbọ́n kún eléyìí tí mo ti ní ní ilé mi.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo ẹyìn? Eyín rẹ ni. Ìgbà tí mo kẹ́yìn lọ wo ẹyìn ni bíi ọdún méjì sẹ́yìn ní eléyìí tí mo wò ní oko ní orí igi ọ̀pẹ bàbá mi ní oko tí a ń pè ní oko ọjà. Ibẹ̀ ni mo ti wo ẹyìn ní ọdún náà.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ bẹ́ẹ̀ ni, mo máa ń tan ìkíni lórí fóònù mi dáadáa. Ni ojoojúmọ́ sì ni mo máa ń tan ìkíni lórí fóònù mi. Ni ọ̀pọ̀ ìgbà tó bá ti di bí ọ̀sán níbí ago máàrún ni màá tún fi àwọn ìkíni ránṣẹ́ lórí fóònù mi.

Ibi tí mo fẹ́ràn láti máa lọ jù ni ilé ẹ̀kọ́. Látari wípé mo nífẹ́ sí ká máa kọ́ni púpọ̀. Ẹlẹ́èkejì ni wípé àwọn olùkọ́ ni a máa ń mú inú ẹni dùn lọ́pọ̀lọpọ̀ ìgbà àti wípé gan-an eré ṣíṣe pẹ̀lú àwọn tí à ń kọ́ a máa fa kí ibẹ̀ kó wunni lórí láti lọ. Alẹ́kún ore ta tun wáa ń ṣe fún ìgbésí ayé wọn a máa wú mi ní orí láti jẹ́ kí ilé ẹ̀kọ́ jẹ́ ibi tí mo fẹ́ràn jù lọ láti máa lọ.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ọjà tuntun a máa jáde lóríṣiríṣi ìgbà eléyìí tí ó dá lé lórí irú ọjà tí ènìyàn ń tà. Ọjà aṣọ tuntun a máa jáde ní gbogbo ìgbà lójoojúmọ́, ọjà bàtà tuntun a máa jáde ní gbogbo ìgbà ní ojoojúmọ́ ṣùgbọ́n àwọn ọjà mìíràn eléyìí tí ó ṣe wí pé ọjà rẹ̀ ò yá bí i búlọ̀ọ̀kù kò kí jáde ní ojoojúmọ́ látàrí wípé kò ì ṣe gbogbo ènìyàn ni ó ń já irú ọjà náà.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Àwọn oníbàárà mi jẹ́ àwọn ẹ̀dá tí ọ̀pọ̀lọpọ̀ wọn ní fóònù. Bí mo bá sì fẹ́ bá wọn sọ̀rọ̀, màá máa pe wọ́n sórí fóònù wọn ní ìgbà tí ó ṣe wípé mo ti ní àwọn àkọsílẹ̀ fóònù wọn ní ọwọ́. Elẹ́ẹ̀kejì ẹwẹ̀, màá máa ránṣẹ́ sí àwọn oníbàárà mi mí láti bá wọn sọ̀rọ̀. Gbogbo ìgbà tí mo bá sì fẹ́ bá wọn sọ̀rọ̀, mi kì í kígbe mọ́ wọn, màá máa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ohùn tutù láti fi bá wọn sọ̀rọ̀

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Ijí ní òwúrọ̀ mi o maa n dára púpọ̀. Nítorí pé bí mo bá ṣe jí ní òwúrọ̀, màá dìde, màá sì dúpẹ́ ní ọwọ́ Elédùmarè, ọba tó dá mi sí ayé, tí ó sì jí mi sí òwúrọ̀ ọjọ́ náà. Lẹ́yìn èyí, màá sàlùwàlá, màá kirùn, màá ṣe àdúrà. Báyìí ni mo ṣe máa ń jí ní òwúrọ̀.

Ṣé o máa ń wọ fìlà? Aàh! Olùwọ fìlà ni mí. Mo máa ń wọ fìlà dáadáa. Sé ká sọ fìlà abetíajá, àbí fìlà bentigo ni ká sọ ni? Àbí fìlà tí kò yí kii ṣe abetíajá tí a lè pè ní fìlà agọ̀bi. Kò sí irú fìlà tí mi ò kí dé. A sì máa ń dé fìlà pẹrẹsẹ, eléyi ti, ọkọ́, eléyi ti Yorùbá àti Mùsùlùmí máa ń dé papọ̀. Mo jẹ́ ẹnìkan tí ó nífẹ̀ẹ́ fìlà, mo máa ń wọ fìlà.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Látàrí wípé àwọn ọ̀gáa wa wón nífẹ̀ẹ́ sí ìròyìn ìṣẹ̀lẹ̀, ohun kan tí ó ṣẹlẹ̀ púpọ̀. Fún ìdí èyí tí wọ́n bá dé, a sì fún wọn ní làbárì ìròyìn náà láti lè mọ ohun tí ó ṣẹlẹ̀. Látàrí ìdí èyí, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́.

Ṣé o máa ń fi ìdáàbòbò oòrùn sára? Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn ìdáàbòbò oòrùn sí ara látàrí wípé oòrùn ilẹ̀ wa ó le púpọ̀. Ajaja nínú ẹ̀rùn gẹ́gẹ́ bí a ṣe wà nínú ẹ̀rùn yìí máa ma lo ìdáàbòbò tí à ń pè ní ọ̀m̀búrẹ́là tàbí ìbòrí láti lè dín oòrùn tí ó ń pa ni kúrò tàbí tí ó ń pa ni kù.

Ṣé o ti lu etí rẹ rárá? Mi ò lu etí nítorí wípé kín ni? Mi kìí ṣe obìnrin. Kò sí nínú àṣà ilẹ̀ Yorùbá fún ọkùnrin kó lu etí. Fún ìdí èyí, mi ò tíì lu etí mi rárá. Àwọn obìnrin nìkan ni wón láǹfààní láti lu etí. Ẹ̀sìn tí mo ń sìn kò tún fi ààyè gba lílu etí ní ọkùnrin. Mi ò lu etí mi rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi dáadáa. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àlá mi ni ó jẹ́ àlá tí o fùn, fún ìdí èyí bí mo bá jí. Màá rántí àwọn àlá tí mo lá àti wípé òpe à máa sábà wá sí ìmúṣẹ. Bí ó bá ṣi ti wá sí ìmúṣẹ ni màá rántí wípé "ha, mo ti lá àlá yìí rí o". Mo máa ń rántí àlá dáadáa.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Mo máa ń gbọ́ ìró àwọn oníbàárà mi lẹ́mọ́lẹ́mọ́, látàrí wípé mo ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní ọwọ́. Ọ̀pọ̀ ìgbà tí wón kò bá wá ra ọjà ní ọ̀dọ̀ mi ni màá pè wón sí orí aago, orí fóònù wọn láti lè mọ bí wọ́n ṣe wà àti bí ọjà ṣe ń lọ sí. Mo máa ń gbọ́ ìró àwọn oníbàárà mi dáadáa.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Kọ́kọ́rọ́ mi jẹ́ ǹkan àpamọ́ gidi. Fún ìdí èyí, ní ìgbà mìíràn, màá máa fi kọ́kọ́rọ́ mi sí abẹ́ ìlẹ̀kùn. Ní ìgbà mìíràn, màá máa fi kọ́kọ́rọ́ mi sí ọ̀dọ̀ àwọn ènìyàn tí a jọ ń gbé. Ní ìgbà mìíràn sì, màá máa fi kọ́kọ́rọ́ mi sí ibi tí ẹni kankan ò lè mọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Àwọn ẹlòmí á máa ń pè mí ní Akọ̀wé eléyìí tí ó sún mọ́ iṣẹ́ tí mò ń ṣe gẹ́gẹ́ bí olùkọ́ni ní ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni, ẹlòmí á pè mí ní Bamísàyé eléyìí tí ó jẹ́ ìnagijẹ tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ mí sí. Fún ìdí èyí, mo ní ìnagijẹ.

Akókò ọdún tí mo fẹ́ràn jù ó jẹ́ akókò ọdún ìléyà. Látàrí wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó máa ń wá. Ọ̀rẹ́ á wá, ẹbí á wá, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ dáadáa ni ó máa ń ṣẹlẹ̀ ní àkókò ọdún ìléyà. Fún ìdí èyí, àkókò ọdún ìléyà ni mo fẹ́ràn jù.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ sí ago ọwọ́ púpọ̀. Mo máa ń wọ ago ọwọ́, ọwọ́ ọ̀tún ni mo sì máa ń wọ ago ọwọ́ sí gẹ́gẹ́ bí ẹ̀sìn mi ṣe fi ààyè gbà. Ṣùgbọ́n, mi kì í wọ ago ọwọ́ tí kò bá dára. Eléyìí tí ó dára, tí ó rẹwà, tí yóò gbé ìjẹ ọmọ ọba mi jáde ni mo nífẹ̀ẹ́ sí láti máa wọ. Mo máa ń wọ ago ọwọ́ dáadáa.

Ìṣètò owó iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ mi jẹ́ ǹkan tí ó rọrùn púpọ̀. Bí mo bá ti gba àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ ni a ti jọ dúna dúra iye tí wọ́n ó mọ̀ gbà fún iṣẹ́. Bí wọ́n bá sì ti parí iṣẹ́ náà ni màá yanjú owó wọn ni màá kó owó wọn lé wọ́n ní ọwọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n gbà àti adéhùn tí a jọ ṣe.

Àwọn áàp wo ni o máa ń lò jù? Àwọn áàpù eléèti mo máa ń lò jù ni áàpù Sàílénsíò, mo nífẹ̀ẹ́ láti máa lo áàpù yìí gan. Lẹ́yìn náà mo tún máa ń lo áàpù eléyìí ti à ń pè ní Fesibuúkù. Lẹ́yìn náà mo tún máa ń lo áàpù wásaàpù àti eléèti à ń pè ní Yútùùbù.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Oúnjẹ alẹ́ mi lè jẹ́ ago mẹ́jọ, ní ìgbà mìíràn a máa jẹ ago mẹ́wàá, ní ìgbà mìíràn sì ni yìí, a máa jẹ ago méje. Àwọn ìdí tó máa ń fa sísun àwọn ago mi ni wípé ìgbà tí a bá dáná tán, ó lè pẹ́. Fún ìdí èyí, a fa kí ago mi kó má jẹ́ ago mẹ́jọ. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ago mẹ́jọ ni mo máa ń jẹ oúnjẹ alẹ́.

Ohun tí mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀ pé lórísi, ní ìgbà mìíràn mo lè máa gbọ́ ìròyìn eléyìí tí ó ṣẹlẹ̀ nínú ìlú tàbí orílédé, ní ìgbà mìíràn mo lè máa gbọ́ kéwú eléyìí tí ó ní ìbáṣepọ̀ mọ́ ẹ̀sìn mi, ní ìgbà mìíràn sì ni yìí mo lè máa gbọ́ ọ̀rọ̀ àirọ̀ àwọn inú ọkọ̀ tàbí kí n máa gbọ́ orin.

Ṣé ẹ̀yin máa ń fọ ẹyin? Kò kì dùn mí, ṣùgbọ́n bí jẹ̀dì jẹ̀dì bá mú mi, a máa fa kí ẹ̀yin máa fọ́ mi. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí mo bá ru ẹrù tí ó wúwo eléyìí tí ó kọjá agbára mi, ó le fa kí ẹ̀yin máa fọ́ mi. Fún ìdí èyí, ẹ̀yin máa ń fọ́ mi ní ìgbà mìíràn.

Mo jẹ́ ẹnìkan tí a máa rìn púpọ̀. Ibi iṣẹ́ mi sì nìyí, ó jẹ́ ibi iṣẹ́ tí wọn kí í ta oúnjẹ níbẹ̀. Bí mi ò bá gbé oúnjẹ lọ sí ibi iṣẹ́, á mú mi lọ ra oúnjẹ ní ìta. Ní àná, ní ìjẹta, mo ra oúnjẹ ní ilé oúnjẹ. Fún ìdí èyí, bí ọjọ́ mẹ́rin sí mẹ́ta sẹ́yìn ni mo ra oúnjẹ ní ilé oúnjẹ kẹ́yìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ ṣùgbọ́n mi ò tí ì ní ọkọ̀ titẹ̀ mi gangan débí tí màá máa jẹun nínú ọkọ̀ mi. Ṣùgbọ́n àwọn ọkọ̀ eléyìí tí mo máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́, màá máa jẹ oúnjẹ ní ibi ibe. Ní ìgbà mìíràn, mo lè ra eyín jẹ, ní ìgbà mìíràn, mo lè ra ọ̀gẹ̀dẹ̀ jẹ.

Ṣe o mọ bí a ti ń pẹja? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń pẹja dáadáa. Bí ènìyàn bá fẹ́ pa ẹja, oríṣiríṣi ọ̀nà ni. Ni ìgbà mìíràn, àwọn pẹjapẹja wáa máa lo ọkọ̀ ojú omi pẹ̀lú ìwọ̀ láti fi pa ẹja. Àwọn mìíràn a ti ẹ máa lo akọ láti fi pa ẹja. Bí èmi bá fẹ́ pẹja, màá lo ìgèrè láti fi pa ẹja.

Ṣé o máa ń fi tùràrí? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi tùràrí. Tùràrí jẹ́ ohun kan tí ó máa ń mú kí àwọn àǹjẹnu kí wọ́n sálọ ní àsìkò tí ènìyàn bá ń sin àdúrà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹjẹnu yìí a máa dá wàhálà sílẹ̀, wọ́n a sì máa fa kí àdúrà máa gbà. Fún ìdí èyí, ìfi tùràrí gẹ́gẹ́ bí Mùsùlùmí, ó jẹ́ ǹkan tí ó dára láti lè jẹ́ kí àwọn àdúrà tí ènìyàn bá se kó gbà.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó nífẹ̀ẹ́ sí kẹ̀kẹ́, mo sì mọ bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa. Bí ènìyàn bá fẹ́ gun kẹ̀kẹ́, kẹ̀kẹ́ tó ni ẹsẹ̀ méjì n ni, ènìyàn á gun orí ẹ̀, áwá gbé ẹsé lé ibi àgbésẹ̀lẹ́ tówà ní ìsàlẹ̀ áwá máa yìí lọ sí òkè. A máa yí lọ sí ilẹ̀, eléyìí tí àwọn kẹ̀kẹ́ náà tí kẹ̀kẹ́ náà yóò sì máa lọ sí iwájú. Mo mọ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ajàjà bí a bá wà ní ibi tí ọ̀pọ̀ ènìyàn wà, màá bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ṣùgbọ́n tí èmi nìkan bá wà nínú ẹ̀rọ ìgbésókè, kò sí bí mo ṣe fẹ́ bá àwọn ènìyàn náà sọ ọ̀rọ̀ nígbà tí ènìyàn kankan ò sí níbi ẹ̀rọ ìgbésókè. Ṣùgbọ́n tí àwọn ènìyàn bá wà nínú ẹ̀rọ ìgbésókè pẹ̀lú mi, màá bá wọn sọ̀rọ̀, a ṣẹ̀fẹ̀, a para wa lẹ́rín ká tó dé ibi tí à ń lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́. Mo jẹ́ ẹnìkan tí ó nífẹ̀ẹ́ ìbọ̀wọ́ púpọ̀ látàrí wípé iṣẹ́ mi gba ká fi ìbọ̀wọ̀ sí ọwọ́. Ní ìgbà mìíràn tí a bá ń kọ́ ọmọ ilé ìwé ní ojú, ní ojú pátákò, a má ń mú ẹfun dání eléyìí tí ó le bá ọwọ́ wa jẹ́. Ṣùgbọ́n tí a bá wọ ìbọ̀wọ́ kò ní jẹ́ kí ọwọ́ náà bàjẹ́. Fún ìdí èyí, mo máa ń wọ ìbọ̀wọ́ dáadáa.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ kò pọ̀ rárá. Àwọn ètò tí mo ní fún ìparí ọ̀sẹ̀, òní, rírẹ́ ilé àti títúnun oko mi ṣe. Eléyìí tí ó ṣe wípé mo máa ń ṣe ní ọ̀sọ̀ọ̀sẹ̀, eléyìí tó tún tẹ̀lé ni kí kọ́ omo ní ìwé, eléyìí tí mo le kọ wọn ní ilé tàbí kín kọ́ wọn látori fóònù mi. Àwọn ètò mi ni eléyìí.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn nítorí wipé ọkàn tó bá dọ̀tí, a máa rọrọ kúrò. Ọkàn tó bá dọ̀tí, a máa, a máa dógùn-un. Fún ìdí èyí, mo jẹ́ ẹnìkan tí ó nífẹ̀ẹ́ láti ṣe ìsọdọ̀tun ọkàn eléyìí tí yóò mú àlàáfíà, okun àti ìdùnnú bá mi.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí ó máa ń wọ ohun ọ̀ṣọ́. Mo máa ń dé fìlà, bẹ́ẹ̀ ni mo máa ń dé, mo máa ń lo ago ọwọ́, bẹ́ẹ̀ náà ni mo tún máa ń lo ẹ̀gbà ọrùn àti ìlẹ̀kẹ̀. Bẹ́ẹ̀ sì ni mo nífẹ̀ẹ́ láti máa lo ìyẹ́, mo nífẹ̀ẹ́ láti máa lo ohun ìwòjú dáadáa.

Báwo ni o ṣe máa ń gba ìyìn? Hmm, bí gba ìyìn, ó jẹ́ ǹkan àfi etígbọ́ tàbí ǹkan oore. Ni ìgbà mìíràn tí àwọn ènìyàn bá fẹ́ s dunnu sí wa, wọ́n a máa fún wa ní owó. Ni ìgbà mìíràn, ẹlòmíràn á kí wa. Ni ìgbà mìíràn, ẹlòmíràn á tún kí mi pé mo kú iṣẹ́ o. Ni ìgbà mìíràn ẹlòmíràn á fi owó kí mi kú iṣẹ́ gẹ́gẹ́ bí èyìn fún nǹkan tí mo se. Báyi ni mo ṣì máa ń gba ìyìn témi.

Mo jẹ́ ẹnìkan tí ó nífẹ̀ẹ́ ìtọ́jú ara púpọ̀. Bí mo bá fẹ́ tọ́jú ara mi, màá bo omi tó mọ́, màá gbómi léná nítorí pé mi ò nífẹ̀ẹ́ láti máa wẹ̀ pẹ̀lú omi tútù. Omi gbóná ni mo máa ń fi ń wẹ̀. Bẹ́ẹ̀ ni, mo sì máa ń fọ ilé ìwẹ̀ mi nù dáadáa, màá lo ọṣẹ, màá sì fi wẹ ìwẹ̀. Ní ìgbà tí mo bá wẹ̀ tán, màá fọ ẹnu. Lẹ́yìn eléyìí, màá jẹ oúnjẹ eléyìí tí ó dára, màá sì fi ẹ̀ṣọ́ sí ara, màá wọ aṣọ tó mọ́, màá sì jáde lọ sí àwọn ibi tó bá mọ́. Báyìí ni mo se máa ń tọ́jú ara mi.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Àwọn nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn pín sí oríṣìíríṣìí. Àkọ́kọ́, mo máa ń jẹun kí n tó lọ sùn. Eléèkejì, mo máa ń mu omi kí n tó lọ sùn. Elẹ́ẹ̀kẹta, mo máa ń kírun kí n tó lọ sùn gẹ́gẹ́ bí Mùsùlùmí. Elẹ́ẹ̀kárùn, mo máa ń ṣe àdúrà kí n tó lọ sùn. Eléyìí jẹ́ àwọn nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn mo sì máa ń ka ìwé náà.

Ìgbónájẹjẹ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìgbónájẹjẹ tí mo fẹ́ràn nínú yàrá mi, òun ni eléyìí tí kò pọ̀ púpọ̀, eléyìí tí kò le ba ara mi jẹ, eléyìí tí kò le ba àwọn nǹkan ọ̀sìn mi náà jẹ́, tí kò le pa wọ́n lára. Ìgbónájẹjẹ tí ó bá le pa mi ní ara, mi fẹ́. Èyí tí mo fẹ́ràn nínú yàrá mi ni eléyìí tí kò le pa mi ní ara.

Mo ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Mo jẹ́ ẹnìkan tí ó gbàgbọ́ nínú àwọn ọ̀kọ̀ọ̀kan àbí àwọn díẹ̀ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Kí ni a ń pè ní ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ni àwọn ìmọ̀ àbí ohun tí àwọn ènìyàn gbàgbọ́ tí ó sì ṣe wípé láti ọ̀dọ̀ bàbá wọn àbí ọ̀dọ̀ ìyá wọn ni wọ́n ti gbọ́, tàbí ọ̀dọ̀ ẹbí wọn, tó sì ṣe wípé bẹ́ẹ̀ náà ni ìgbàgbọ́ yẹn rí. Ṣùgbọ́n àwọn ìgbàgbọ́ kan wà tó jẹ́ àtọwọ́dọ́wọ́ tí mi ò gbàgbọ́. Fún ìdí èyí, mo ní, mo ní ìgbàgbọ́ sí àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ díẹ̀.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí bẹ́ẹ̀ni, mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí, látàrí wípé àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn tí a mọ̀ wọ́n jí fóònù mi. Èyí ni ò fún mi ní àǹfààní àti lo ẹ̀rọ ayárabíàṣá mi ní ọjọ́ náà. Fún ìdí èyí, mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí.

Ṣé o ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ sí ìrìn àjò púpọ̀. Mo sì ti dé oríṣiríṣi ìlú látàrí ìrìn àjò. Ara àwọn ìlú tí mo ti lọ ní ilẹ̀ Yorùbá ni: Ìlú Èkìtì, Ìlú Òǹdó, Ìlú Ọ̀rẹ̀, Ìlú Òṣogbo, ìlú Ìbàdàn, ìlú, ìlú Ìbàdàn àti ìlú Oòrò àti ọ̀pọ̀lọpọ̀ ìlú bẹ́ẹ̀ ni mo ti lọ. Fún ìdí èyí, mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí.

Ṣé o ní gíláàsì oòrùn? Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oòrùn láwọn àsìkò kan, ṣùgbọ́n báyìí gíláàsì oòrùn mi ti sọnù. Kò jẹ́ kí n ní gíláàsì oòrùn fún idí ẹ̀yìí, màá pàdà rà gíláàsì oòrùn mi ṣùgbọ́n bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mi i ní mọ́. Mi i ní gíláàsì oòrùn mọ́ ṣùgbọ́n mo ti ní rí.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé ìwé, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ mi, àjájá ọwọ́ ọ̀tún mi. Bí mo bá sì ń bá àwọn ènìyàn ṣe àsopọ̀, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ àjájá níbi ìpàdé.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Bí iṣẹ́ bá pọ̀ fún èmi, mo nífẹ̀ẹ́ láti pàrọ̀ ọkàn nítorí wípé a máa dùn yàn pé iṣẹ́ pọ̀ ju ènìyàn lọ. Eléyìí tí a mú ìrẹ̀wẹ̀sì bá ọkàn ènìyàn, ṣùgbọ́n màá máa sọ fún ara mi wípé ẹni tó parí iṣẹ́ ò ní ó ṣiṣẹ́, àṣetì ò sí fún ọmọ ọlọ́run. Fún ìdí èyí mi ò nífẹ̀ẹ́ sí àṣetì, mo nífẹ̀ẹ́ láti parí iṣẹ́.

Irú fóònù alágbèéká wo ni o ń lò? Fóònù eléyìí tí mò ń lò, ó jẹ́ fóònù ayára bí àṣá, eléyìí tí ó ṣe wí pé ó dára púpọ̀. Orúkọ fóònù náà ni ọ́pò. Fóònù náà wọ́n se ní ìlú China tí a mọ̀ pé kò ì ṣe ìlú, kò ì ṣe ilẹ̀ wa. Bẹ́ẹ̀ ni fóònù náà dára púpọ̀. Orúkọ fóònù náà ni ọ́pò. Ó dára, ó ní àwòrán tó dára pẹ̀lú.

Wákàtí tí mo máa ń fi ń ṣe iṣẹ́ ní ojoojúmọ́ kò dúró sí ojú kan. Sugbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, a máa jẹ́ wákàtí mẹ́rìndínlógún, wákàtí mẹ́rìndínlógún. Bí mo bá jí ní àárọ̀, náà ni iṣẹ́ mi ti bẹ̀rẹ̀. Màá ṣe àdúrà, ìṣẹ́ ni. Bí mo bá lọ sí ibi iṣẹ́ mi gangan, màá kọ́ ọmọ fún ìsẹ́jú bí márùn, ìṣẹ́ ni. Lẹ́yìn eléyìí, màá tún lọ sí ibi iṣẹ́ mìíràn tí a pè ní iṣẹ́ kíkọ ilé. Màá lo bí ìsẹ́jú mẹ́wàá ní irẹ̀wẹ̀, wákàtí mẹ́rin ní ibi ibi. Tía bá ma wọ gbogbo eléyìí, iṣẹ́ náà ni. Lẹ́yìn eléyìí ni màá tún wá lọ sí ilé ìwé láti tún lọ kọ́ ọmọ ní ìwé ìrọ̀lẹ́

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Ìwà ìṣòwò mi jẹ́ ìwà tí ó dára púpọ̀. Mo jẹ́ ẹni tí ó máa ń fi tẹ̀ríntẹ̀rín, tí ó yaya tọ̀yaya. Bá oníṣòwò mi tàbí oníbàárà mi ṣe kàn, mi kò ì ṣì pa irọ́ fún oníbàárà mi. Fún ìdí èyí, ìwà ìṣòwò mi ó dára.

Ọ̀nà oríṣìíríṣìí ni mo máa ń gbà ń kí àwọn ènìyàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Bí mo bá fẹ́ kí ọmọdé ní àárọ̀, màá ní káàárọ̀. Tó bá se àgbàlagbà ni, ẹ̀ káàárọ̀. Bí a bá fẹ́ kí ènìyàn ní àṣálẹ́, àá ni ẹ káalẹ́. Bí a bá fẹ́ kí ẹni tí ó ń jẹun, màá ní ẹ kúu jíjẹ, ẹ kúu afiǹkan-panu. Bí a bá fẹ́ kí ẹni tí ó bímọ, àá ni ẹ kú ọwọ́ lómi o. Bí a bá fẹ́ kí ẹni tí ó ń se ìgbéyàwó, àá ní pé ẹ kúu ìgbéyàwó, ẹ̀yìn ìyàwó ò níí mẹní.

Ohun mímu tí mo fẹ́ràn jù ni omi. Nítorí pé omi dára púpọ̀ ní ara. Omi a máa lé ibà dànù. Bẹ́ẹ̀ ni omi a máa fọ Ìdọ̀tí ara dànù. Omi sì tún jẹ́ ohun kan tí ó dára púpọ̀ ní àgọ́ ara, tí ó máa ń bá wa ṣe ètò bí oúnjẹ ṣe ń wọ inú ara dáadáa. Fún ìdí èyí, omi múmu ni mo fẹ́ràn jù.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà dáadáa. Nítorí wipé ọjà tí a kò bá ṣe ìtọ́jú ẹ̀, ọjà náà máa bàjẹ́. Fún ìdí èyí, mo nífẹ̀ẹ́ láti máa ṣe ìtọ́jú àwọn ọjà tí mo bá rà dáadáa.

Àwọn nǹkan tí mo máa ń ṣe ní àṣálẹ́, àwọn nǹkan tí ó dára púpọ̀ ni. Bí i ká jẹun, ká bá àwọn ọmọ ilé, ká bá wọn ṣeré, ká kọ́ wọn ní ìwé. Eléyìí jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní àṣálẹ́. Aa sì tún lọ kírun fún ọlọ́run ọba láti lè fi ẹ̀mí ìmọ̀orẹ̀ hàn pe o dá wa sí. Bẹ́ẹ̀ ni aa tún ka ìwé, aa dẹ̀ tún ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ àwàdà.

Oun tí mo máa ń wà nínú òṣìṣẹ́ tuntun ó pé oríṣìíríṣìí. Àkọ́kọ́ ni òtítọ́, òṣìṣẹ́ tuntun gbọdọ̀ jẹ́ olóòtítọ́. Eléèkejì ni ìfọkànsí iṣẹ́, òṣìṣẹ́ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ní ìfọkànsí fún iṣẹ́. Eléèkẹta ni ìwà ìrẹ̀lẹ̀, òṣìṣẹ́ gbọ́dọ̀ ní ìwà tó dára, tí ń ṣe ìwà ìrẹ̀lẹ̀. Eléèkáàrún ni ìwà mímọ́, òṣìṣẹ́ gbọ́dọ̀ ní ìwà tó mọ́ tónítóní, ìwà ìdọ̀tí kò dára fún òṣìṣẹ́. Fún ìdí èyí, àwọn ìwà tí mo ti dárúkọ yìí ni mò ń wà ní ara òṣìṣẹ́ tuntun.

Ìlànà ìpolówó mi pọ̀ púpọ̀. Ìlànà àkọ́kọ́ ni wípé mo máa ń fẹ́jẹ́ kí iṣẹ́ mi kó polówó mi. Iṣẹ́ tí mo bá ṣe fún oníbàárà mi, a mú kí oníbàárà mi kí inú rẹ̀ dùn láti lè sọ fún ẹlòmíràn. Ìlànà mìíràn ni ìpolówó nínú ìwé eléyìí tí a máa tẹ àtẹ̀jáde tí a ó sì lẹ káàkiri àdúgbò.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Àwọn iṣẹ́ àkànṣe jẹ́ iṣẹ́ eléyìí ti ó tóbi ju agbára lọ tàbí tí ó pọ̀ ju agbára lọ. Irú àwọn iṣẹ́ yìí, ó gba rirò àti ìpín iṣẹ́ ní ṣíṣẹ̀ǹtẹ̀lé ní eléyi tí ó ní jẹ́ kí iṣẹ́ náà gun apá. Ọ̀nà yìí ni mo máa ń gbà ṣètò àwọn iṣẹ́ àkànṣe mi.

Ṣé o wọ aṣọ àkàyọrí ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ti wọ aṣọ àkàròyọ́rí dáadáa. Eléyìí tó ṣe wípé bí mo ṣe yọ ní ọ̀ọ́kan ní gbogbo wọn mọ̀ wípé, héhé ta ló ń bọ̀ yìí? Ènìyàn ńlá wo ló ń bọ̀ yìí? Látàrí wípé asọ tí mowọ̀ ó jẹ́ aṣọ àkàyọ.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ ṣi kọ́. Mo máa ń bínú bí àwọn ènìyàn bá ṣẹ̀ mí nínú ọkọ̀. Kò í ṣe torí wípé mo wà nínú ọkọ̀ ni á mú mi bínú, ṣùgbọ́n àwọn ènìyàn bẹ̀, ó lè fa kí n bínú nínú ọkọ̀. Bí àwọn ènìyàn bá ṣẹ̀ mí nínú ọkọ̀, mo lè bínú sí wọn. Fún ìdí èyí, mo máa ń bínú nígbà mìíràn tí mo bá wà nínú ọkọ̀

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ ju ni ẹ̀fọ́ ṣọkọ, ebólò, yánrin àti ẹ̀fọ́ tètè. Bẹ́ẹ̀ ni mo nífẹ̀ẹ́ ẹ̀fọ́ ewúro àti ẹ̀fọ́ yánrin àti ẹ̀fọ́, ẹ̀fọ́ ebólò. Ṣùgbọ́n nínú gbogbo àwọn ẹ̀fọ́ yìí, ẹ̀fọ́ tẹtẹ ohun ni ó súnmọ́ tí mo máa ń jẹ jù. Ṣùgbọ́n ẹ̀fọ́ ewúro ni mo nífẹ̀ẹ́ jù nínú gbogbo àwọn ẹ̀fọ́. Mo sì máa ń jẹ efinrin náà, ṣùgbọ́n ewúro ni mo nífẹ̀ẹ́ sí jù.

Ṣé o máa ń wọ ìborùn? Rárá, mi ò kí ń wọ ìborùn látàrí wípé ìborùn wà fún obìnrin kò sì fún ọkùnrin. Àwọn obìnrin ilẹ̀ Yorùbá bí wón bá fẹ́ jáde, wón a fi ìborùn kọ ọrùn wọn látàrí ọrùn. Ṣùgbọ́n ọkùnrin, fìlà ni ọkùnrin máa ń dé. Fún ìdí èyí, mi ò kí ń wọ ìborùn.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù lọ ni àwọ̀ gírìn. Nítorí wípé àwọ̀ yìí òní ó ń fún àwọn èso oko ní oúnjẹ, eléyìí tí gbogbo èso tí wọ́n ní, eléyìí tí gbogbo ǹkan ọ̀gbìn náà sì ní pẹ̀lú. Mo nífẹ̀ẹ́ àwọ̀ náà nítorí pé kí ni kò, kò, kò, kò bá níyan kò sì jẹ́ àwọ̀ tó tutù ní ojú. Àwọ̀ gírìn ni mo fẹ́ jùlọ Àwẹ̀ abewerẹ.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ ni èdè Lárúbáwá àti èdè Gẹ̀ẹ́sì, nítorí pé ó jẹ́ èdè gidi tí ó gbajúgbajà ní gbogbo orílẹ̀-èdè káàkiri. Èdè Lárúbáwá wúlò fún ẹ̀sìn mi, èdè Gẹ̀ẹ́sì ó wúlò fún mi ní gbogbo ibi tí àwọn ènìyàn ò bá ti gbọ́ èdè Yorùbá.

Ṣé o fẹ́ràn jiyán? Bẹ́ẹ̀ni iyán jẹ́ oúnjẹ tí a fi iṣu sè tí a gún nínú odó tí a sì jẹ pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí pẹ̀lú pọ̀nmọ́ àti ẹja. Mo nífẹ̀ẹ́ oúnjẹ náà. Fún ìdí èyí, mo fẹ́ràn jiyán dáadáa.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ran ìrìn atẹ́gùn dáadáa. Bí Ọlọ́run bá fún mi níyọ̀nda àti ní owó ju bí mo ṣe rò lọ, màá ra ọkọ̀ ojú òfurufú láti má rin ìrìn atẹ́gùn láti orílẹ̀ èdè kan bọ́ sí orílẹ̀ èdè mìíràn.

Àkókò wo ni ọ́fìsì rẹ sí? Àkókò tí mo fi ọ́fìsì mi sí ni àkókò tí àwọn ọ̀gá mi ní ẹnu iṣẹ́ tí wọ́n fi sí, tí wọ́n ní kí n má a dé ibi ibẹ̀. Àkókò yìí ó jẹ́ àkókò gidi eléyìí tí ó níbà mú pẹ̀lú gbogbo àwọn àkókò tókù. Agogo méje ni àkókò tí mo fi sí.

Ṣé o máa ń gba àwọn ìmeèlì àìwúlò? Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ìmeèlì àìwúlò, àwọn tí ó máa ń ṣe àtẹ̀jíṣẹ́ ìmeèlì náà sí mi. Ó jẹ́ àwọn alátójúbọ̀ọ̀, àwọn tí a ò mọ̀, àwọn onímọ̀dàrú tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ oríṣìíríṣìí eleyii tí a kò mọ̀ ránṣẹ́ sí orí ìmeèlì mi.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Bẹ́ẹ̀ ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn dáadáa gẹ́gẹ́ bí ẹni tí ó máa ń pè rùn ní mọ́sálásí. Òun ni mo máa ń fi ń pe ìrun fún àwọn ènìyàn láti gbọ́ ìrun mi. Bẹ́ẹ̀ ni bí a bá ń sọ ọ̀rọ̀ nínú mọ́sálásí, a máa ń fi ẹ̀rọ ìrànwọ́ ohùn sọ ọ̀rọ̀ fún àwọn tó wà ní ọ̀nà jíjìn láti gbọ́ wa dáadáa.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ó ti tó bi ọjọ́ mẹ́fà sẹ́yìn tí mo ti pàdé àwọn ọ̀rẹ́ mi kẹ́yìn nítorí wípé wọ́n ṣe ìrìn àjò lọ sí ìlú wọn eléyìí tí wón ò tí padà dé. Ṣùgbọ́n tí wọ́n bá ti dé, a ó tún pàdé ara wa. Fún báyìí, ó ti tó ọjọ́ mẹ́fà sẹ́yìn tí mo ti rí wọn kẹ́yìn.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Ìmọ́tótó ilé mi ó jẹ́ ohun kan ojoojúmọ́ nítorí pé àrùn kò lè fi ilé mi sí ibùgbé. Ìmọ́tótó ni ilé ń fẹ́. Ilé tí ò bá mọ́, á kún fún òrùn, á kún fún ìdọ̀tí tó sì lè ṣe okùnfà àìsàn. Èyìkeyìí, fún ìdí èyí, mo máa ń jẹ́ kí ilé mi mọ́ tónítóní lọjoojúmọ́

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Bí mo bá ní ìṣòro ní orí àwọn ẹ̀rọ ayárabíàṣá mi ní ọ̀pọ̀ ìgbà, èmi ni mo máa ń yanjú ìṣòro náà fúnra mi. Màá kà nípa rẹ̀ ní orí Íńtánẹ́ẹ̀tì, màá sì fi ọpọlọ àti ẹ̀kọ́ tí mo kọ́ níbẹ̀ yanjú ìṣòro náà. Eléyìí tí ó bá ga jùlọ, màá gbé lọ sí ọ̀dọ̀ àwọn alátùnsé láti yanjú ìṣòro náà fún mi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe àtúnlo nǹkan dáadáa nítorí wipé mi kì í ṣe apà, mi kì í ṣe olùlonkan-pá-nǹkan-tì, mo máa ń lo nǹkan dáadáa ni. Bí mo bá lo nǹkan, mi fẹ́ jẹ́ kó bàjẹ́ láti ṣe àtúnlo iru nǹkan bẹ́ẹ̀. Fún ìdí èyí, mo máa ń ṣe àtúnlo nǹkan dáadáa.

Oríṣiríṣi oúnjẹ ni mo máa ń jẹ ní ọ̀sán nílé yìí tí ẹ̀sìn mi fi àyè gbà. Ni ìgbà mìíràn, mo lè jẹ ìrẹsì, ní ìgbà mìíràn, mo lè jẹ iyán, ní ìgbà mìíràn, mo lè jẹ àmàlà, ní ìgbà mìíràn, o lè jẹ fùfú. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń jẹ àwọn bí òǹkà pápátẹ́ bíi àgbàdo láti fi ṣe ìdárayá ẹnu. Fún ìdí èyí, oúnjẹ tí mo máa ń jẹ ní àwọn ọ̀sán mi jẹ́ oúnjẹ òkèlè.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Àwọn ẹlẹgbẹ́ iṣẹ́, ó jẹ́ àwọn ọ̀rẹ́ mi tàbí àwọn alájọṣìṣẹ́ pọ̀ mi. Bí mo bá fẹ́ bá wọn ṣiṣẹ́, á ṣe lórí oun tí wọ́n fẹ́ irànlọ́wọ́ mi lélórí. Oùn kan tí wọ́n bá fẹ́ kín bá wọn ṣe ni mo máa ń bá wọn ṣe. Bí wọ́n ò bá sì ní agbára láti ṣe iṣẹ́ kan, màá máa sún mọ́ wọn láti kun wọn ní ọwọ́ kí iṣẹ́ náà lè fi rọrùn ní ṣíṣe.

Bí mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ni wípé mo máa ń dúpẹ́ fún Ọlọ́run ọba ọba tó dá mi, tí kò pa mí, tí ó fún mi ní ìyọ̀nda àti rí ọjọ́ dáadáa náà. Lẹ́yìn eléyi, màá lọ sí ilé, màá jẹ oúnjẹ eléyìí tó dára pẹ̀lú àwọn ẹbí mi àti àwọn ènìyàn mi.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tí ó máa ń dé ní àkókò púpọ̀. Mi ò kí ń fi ibi iṣẹ́ mi ṣeré ṣùgbọ́n tí ó bá ti tó àsìkò tí a kúrò ní ibi iṣẹ́, màá lọ sí ilé láti tètè dé sí inú ilé mi. Bí ó bá di sí pé ibi iṣẹ́ náà ni mò ń lọ, màá tètè dé ibi iṣẹ́. Mo jẹ́ ẹnìkan tí ó máa ń dé ní àkókò.

Batiri fóònù mi, ó jẹ́ batiri kan tí ó ní agbára tí mo sì fi má n ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lórí fóònù mi kí ó tó kú. Ní ìgbà mìíràn, a máa lò tó wákàtí mẹ́wàá kí agbára rẹ̀ tó jó tán, ṣùgbọ́n tí mo bá fi n ṣe iṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì, ó lè jẹ́ wákàtí mẹ́fà ni batiri náà yóò lò kí ó tó kú.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù dáadáa, látari wípé ìpàdé orí fóònù kò í mú wàhálà wá. Bẹ́ẹ̀ni, kò í dani ní àmúù. Bí ènìyàn bá n se ìpàdé lórí fóònù, kò ní jẹ́ ju data lọ, ṣùgbọ́n ìpàdé ojúkorojú a máa gba àsìkò, ṣùgbọ́n ìpàdé orí fóònù kò ì kii gba àsìkò ènìyàn rárá. Fún ìdí èyí, mo fẹ́ran àwọn ìpàdé orí fóònù.

Nígbà wo ni o kẹ́yìn lọ síbi ìṣẹ́gun ọdẹ? Ìṣẹ́gun ọdẹ jẹ́ ǹkan tí àwọn ọlọ́dẹ máa ń lọ. Ṣùgbọ́n ẹni tí ò bá kí i ṣe ọlọ́dẹ, ó lè má lọ bẹ̀. Fún ìdí èyí, mi ò lọ síbi ìṣẹ́gun ọdẹ rí rárá. Débi tí màá ti ẹ̀ wá kẹ́yìn lọ bẹ̀, kò sí ìgbà kankan tí mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ.

Ṣé o ní ọgbà? Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Ọgbà ilé yìí tí ó wà ní ilé mi. Ni òkè ọ̀la tí mo gbin àwọn ǹkan ọ̀gbìn oríṣiríṣi sí, mo gbin ọ̀gẹ̀dẹ̀, mo gbin ẹgẹ, mo gbin kòókòó. Àwọn orúkọ báyìí ni mo gbin sí inú ọgbà mi. Fún ìdí èyí, mo ní ọgbà.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nípa ìwé? Nígbà tí mo wà ní ilé ìwé, kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni ẹ̀kọ́ àrọ́pọ̀. Nítorí pé ẹ̀kọ́ náà fún ni ní ìyọ̀nda àti ní làákàì àti ìrònú, àti pé ó fún ni ní ìyọ̀nda àti mọ bí wọ́n ṣe ń ka owó. Ẹ̀kọ́ àropọ̀ ni mo nífẹ̀ẹ́ sí jù.

Ṣé o máa ń mu òògùn lójoojúmọ́? Rárá, mi kì í mu òògùn lójoojúmọ́. Ihn tó máa ń fa lílo òògùn, ó ní àìsàn kìn-ni tàbí kejì tí ó bá wà ní àgọ́ ara. Bí àìsàn náà bá sì ti lọ, kò ní bùkátà sí wípé kí ènìyàn lo òògùn mọ́ tàbí kó mu òògùn mọ́

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ní òwúrọ̀ kọ̀ọ̀kan, mo fẹ́ràn láti máa sin Ọlọ́run ọba mi. Lẹ́yìn eléyìí, màá jẹun, màá sì ṣe àwọn iṣẹ́ ilé. Eléyìí tí ó tọ́ kí n ṣe. Ní èyìn eléyìí, màá tọ́jú àwọn ọmọ mi. Màá sì tún, kó wọn lọ sí ilé-ìwé wọn. Àwọn nǹkan yìí ni mo fẹ́ràn láti máa ṣe. Sùgbọ́n jùlọ, mo fẹ́ràn láti máa ka kéwú Alikuráànì, ti ìwé mímọ Ọlọ́run.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Mo jẹ́ ẹnìkan tí kò nífẹ̀ẹ́ ariwo púpọ̀, fún dí ẹ̀yìí mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ní àwọn ìgbà mìíràn, a, ní ìgbà mìíràn mi kì í lo ẹ̀rọ ìdákẹ́jẹ́

Àwọn nǹkan tí mo ní nínú àwọn àpò owó mi náà ni owó eléyìí tí mo kó sí inú rẹ̀ fún pípa mọ́. Àwọn bí bẹ́tà, bí múrí, bí pọ́n mẹ́wàá náà ni owó tí ó wà ní inú rẹ̀

Báwo ni ìgbéyẹ̀wó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Iṣẹ́ tí mo kẹ́yìn ṣe ìgbéyẹwó rẹ̀ da nítorí wipé mo fi ojú sí i, mo sì fi tẹ̀mítẹ̀mi ṣe iṣẹ́ náà. Fún ìdí èyí, iṣẹ́ náà da púpọ̀, àwọn ènìyàn sì nífẹ̀ẹ́ sí iṣẹ́ tí mo kẹ́yìn ṣe.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tí Ọlọ́run fún ní ìmọ̀ bí wọ́n ṣe ń kọ lẹ́tà. Fún ìdí èyí, àwọn àgbàlagbà tí ó wà ní àyíká mi tí ó mọ̀ bí wọ́n ṣe ń kọ lẹ́tà máa ń gbé lẹ́tà wá bá mi láti kọ fún wọn, tí mo sì máa ń bá wọn kọ. Fún ìdí èyí, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o lò? Mi ò lò àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kankan, nítorí wípé mi ò nífẹ̀ẹ́ sí àwọn irú iṣẹ́ bẹ́ẹ̀. Fún ìdí èyí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lè máa lo iṣẹ́ ìgbọ̀nsẹ̀, ṣùgbọ́n èmi, mi kì í lo iṣẹ́ ìgbọ̀nsẹ̀.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Orísìírísìí bàtà ni mo máa ń wọ̀, ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo nífẹ̀ẹ́ sí àwọn bàtà aláwọ̀ dé kókọsẹ̀ eléyìí tí àwọn ẹlòmííràn máa ń pè ní bàtà kọnkọṣú̀.

Àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi, ó pé orísìí. Àkọ́kọ́ èlò tó ṣe pàtàkì jù lọ níbi iṣẹ́ ká kọ́ni ní ìwé, òun ni ẹfun àti pátákò ìkọ́ni ní ìwé pẹ̀lú àwọn ìwé kíkà tí àwọn ọmọ lè máa ka àti eléyìí tí àwọn ọ̀gá lè máa ka. Ohun kan mìíràn tó tún ṣe pàtàkì ni ẹ̀rọ kọ̀ǹpútà, òun náà ṣe pàtàkì.

Mo jẹ́ ẹ̀dà tí kò nífẹ̀ẹ́ ìdọ̀tí, tí ó ń mú ìmọ́ra àti ìmọ́tótó ní ọ̀kúkúndùn. Fún ìdí èyí, mo máa ń tọ́jú èékánná ọwọ́ àti èékánná ẹsẹ̀ mi dáadáa. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, màá fi abẹfẹ́lẹ́, màá fi gé èékánná mi, màá sì nu àwọn ìdọ̀tí tó lè wà ní abẹ èékánná mi náà nù. Nítorí wípé ìrínisí ni ìseni l'ọ́jọ̀, mo máa ń tọ́jú èékánná mi dáadáa.

Àwọn ímeèlì mi ó jẹ́ ohun kan tó ṣe pàtàkì fún mi. Fún ìdí èyí, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ní àwọn àtẹ̀ránsẹ́, eléyìí tí kò jọmọ́ tìtẹ̀ mi, màá parẹ kúrò ní orí ímeèlì mi. Eléyìí tí ó bá wúlò fún mi, màá fi sílẹ̀ nínú ímeèlì mi.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Ní ìgbà tí mo wà ní ilé ìwé ni mo máa ń ṣe irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní ìta mi ò kúndùn kí ń máa ṣe iṣẹ́ ọ̀fẹ́. Ṣùgbọ́n ohun tí a le sọ náà ni wípé mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, má sì máa ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún òbí tó bí mi.

Bẹ́ẹ̀ni, nípa títí ẹranko ọ̀sìn, mo ní ẹranko ọ̀sìn dáadáa. Mo ní adìẹ, bẹ́ẹ̀ sì ni mo ní ẹran àti àgùtàn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n nísinsìnyí adìẹ nìkan ni mo ní àti ẹranko tí à ń pè ní múṣù. Ó ni àwọn ẹranko tí mo ní nínú nǹkan ọ̀sìn mi.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Hmm, rárá mi i rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí ṣùgbọ́n mo ti wọ inú ọkọ̀ ojú irin rí eléyìí tí kò gbé mi rìn. Níbi tí ó tẹ̀dó sí ni mo ti wọ ọkọ̀ ojú irin náà. Ẹlẹ́ẹ̀kejì ẹwẹ̀, ò ní wípé mo mọ ibi tí àwọn ọkọ̀ ojú irin máa ń wà ní ìlú Ìlọrin. Fún ìdí èyí, mo rí ṣùgbọ́n mi ò wọ ọkọ̀ náà fún rínrin. So, fún ìdí eyìí mi ò wọ ọkọ̀ ojú irin rí.

Nígbà wo ni o máa ń fà? Fífà o jẹ́ ǹkan tí àwọn ọmọdé máa ń ṣe, tí àgbàlagbà kò kì í ṣe. Gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ àgbàlagbà, ó ti pẹ́ tí mo ti fà mọ́. Ìgbà tí mo wà ní kékeré ni mo máa ń fà láti ibì kan sí ibì kan. Ṣùgbọ́n àwọn ọmọdé wọ́n a máa fà púpọ̀

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnadúrà? Ìdúnadúrà mi ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí oníṣòwò. Fún ìdí èyí, bí mo bá fẹ́ ṣe ìdúnadúrà, màá ti kọ́kọ́ bèrè iye tí àwọn ọjà jẹ́. Ni oríṣiríṣi ọ̀nà ni màá ti bèrè. Lẹ́yìn eléyìí, màá wà á lọ sí ibi tí ó bá ti kéré jù ní iye, màá rà á ní ibi bẹ́ẹ̀. Báyìí ni mo ṣe máa ń ṣe ìdúnadúrà mi.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà mi tuntun. Eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń bá mi ra ọjà, àwọn eléyìí tí kò kìí ṣe tuntun náà mo máa ń pè wọ́n. Ṣùgbọ́n àwọn tó jẹ́ tuntun, màá kọ ẹ̀rọ àpèjísẹ́ wọn kalẹ̀. Eléyìí tí màá máa fi pe wọ́n sórí fóònù wọn.

Data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀, ó jẹ́ data tí ó pọ̀ gan díẹ̀. Ni ìgbà mìíràn, màá máa lo data ẹlẹ́gbẹ̀rún márùn-ún, ní ìgbà mìíràn màá máa lo ẹlẹ́gbẹ̀rún mẹ́wàá. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ẹlẹ́gbẹ̀rún márùn-ún ló súmọ́ tí mo máa ń lò.

Mo jẹ́ ẹnìkan tí ó máa ń lọ sí ọjà dáadáa. Ṣùgbọ́n ní ẹnujọ́ méta yìí, mo fàsẹ́yìn ní bí a ń lọ sí ọjà látàrí wípé mi ò ní ǹkan tí mo fẹ́ lọ se ní ọjà. Ṣùgbọ́n mo gba ọjà kọjá ní ẹnujọ́ méta yìí tí ń ṣe ìje ẹ̀ta.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Mo jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ ẹbí lọ́pọ̀lọpọ̀, tí mo sì máa ń tẹ́ àwọn ẹbí mi lọ́run. Mo máa ń bá wọn ṣeré, mo sì máa ń dúró ti àwọn ọmọ mi. Fún ìdí èyí, mo máa ń lo àkókò tó dára pẹ̀lú àwọn ẹbí mi tó sì máa ń tó bí ìgbà, ìgbà ìṣẹ́jú tàbí ìgbà wákàtí mẹ́wàá tí mo máa fi ń dúró pẹ̀lú àwọn ẹbí mi.

Mo máa ń rin ìrìnàjò lọ sí ibi iṣẹ́ mi lóríṣiríṣii ọ̀nà. Ni ìgbà mìíràn, mo máa ń rin ìrìnàjò yìí pẹ̀lú ẹsẹ̀, ní ìgbà mìíràn mo máa ń rin ìrìn àjò yìí pẹ̀lú alùpùpù tí a tún lè pè ní ọ̀kadà, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà alùpùpù ni mo máa ń fi ń lọ sí ibi iṣẹ́.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí ní ìgbà tí mò ń ṣe àgùnbánirọ̀ ní ìlú Ndukwa, tí a tún lè pè ní Asaka ni mo ti gun ọkọ̀ ojú omi ní ọjọ́ náà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀ nítorí pé bí ọkọ̀ bá ń rìn lọ, ó máa ń dára kí èèyàn wà ní ẹ̀gbẹ́ fèrèsé rẹ̀ látàrí àtẹ́gùn tí yóò máa fẹ́ nínú ọkọ̀ náà àti wípé ibi ẹgbẹ́ fèrèsé ọkọ̀ ó tún rọrùn láti sọ̀kalẹ̀ nínú ọkọ̀. Fun ìdí eyìí, mo fẹ́ràn fèrèsé ọkọ̀

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Mí kì í jẹ́ kí fóònù mi gbóná nígbà kankan. Nítorí pé fóònù gbí gbóná, a máa ba fóònù jẹ́. Fún ìdí èyí, mí kì í jẹ́ kí fóònù mi kó gbóná nígbà kankan.

Àwọn nǹkan tí mo rántí ní ìgbà ọmọdé mi, ó jẹ́ àwọn nǹkan tó pani lẹ́rìn-ín púpọ̀. Ní ìgbà tí mo wà ní kékeré, mo níìfẹ̀ láti máa tọrọ oúnjẹ. Eléyìí tọ́ sì sí pé tí wọ́n bá fún mi tán, mi kì í fẹ́ dá padà fún ẹni tí ó fún mi. Ǹjẹ́ mo máa ń sọ wípé mo ti la òun. Fún ìdí èyí, a máa pa àwọn ènìyàn ní ẹ̀rín púpọ̀

Mo jẹ́ ẹnìkan tí kò kí ó on ọrùn nígbà tí mo bá sùn. Bí mo bá ti sùn, màá n sùn pẹ̀lú ìdákẹ́jẹ́jẹ́ ni. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá jí, mo máa ń bèèrè lọ́wọ́ àwọn akẹgbé mi pé, ǹjẹ́ mo hàn run nígbà tí mo sùn? Wọn a sì ní, rárá pé mi ò hàn run.

Ibo ni o fẹ lọ ṣe ìsinmi? Ibi tí ó wù mí láti lọ ṣe ìsinmi ó gbọdọ̀ jẹ́ ibi kan tí ó dákẹ jẹ́jẹ́ tí kò pariwo rárá nítorí wípé ìsinmi ó ní ìgbà láàyè fún ibi tí kò pariwo tí ó dákẹ jẹ́jẹ́.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Kò sí ìgbà kankan tí mo máa ń fọ ọkọ̀ mi. Lá tàrí wípé mi ò ní ọkọ̀. Mo bẹ Ọlọ́run kó ṣe ọkọ̀ àlùbọ́ríkà fún mi, ṣùgbọ́n báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, mi ò tí ì ní ọkọ̀. Fún dí ẹ̀yí, kò sí ìgbà tí mo máa ń fọ ọkọ̀ mi.

Ṣé o máa ń sika adéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tí ó máa ń síka adéhùn dáadáa. Bí mo bá ṣe adéhùn fún àwọn ènìyàn, màá ṣe ìgbìyànjú láti ṣe adéhùn náà, láti tẹ̀lé adéhùn náà.fun idi èyí, mo máa ń tẹ̀lé adéhùn dáadáa.

Mi ò kíi ṣe ẹni tí ó máa ń sunkún. Ìgbà tí bàbáa mi kú, mi ò mọ kẹ́yìn sunkún keyin fún ìdí èyií. Ó si ti tó ọdún bí mẹ́wàá sẹ́yìn. Àwọn ènìyàn wòn ó kií bá mi sunkún, mii sì n sunkún. Mei ṣeni tí ìbànújẹ́ máa ń dé bá debi tí ó sunkún. Ìgbà tí bàbáa mi kú nìkan ni.